Nǹkan tí ó wà nínú àpò owó mi ni kombu ìyarun tó máa fi ń ya irun ènìyàn, àwọn ìwé, àwọn báírò, gègé tó máa fi ń kan ǹkan, àwọn ǹkan tó wà nù pẹ̀lú àpò owó kékeré.

Bẹ́ẹ̀ni o, mo máa ń lọ sí ilé ìjọsìn. Tó bá di ọjọ́, ọjọjọ́ àìkú lówurọ̀, a máa ń bẹ̀rẹ̀ ilé ìjọsìn wa ni ago mẹ́wàá, a dẹ parí ẹ̀ ni ago méjì tàbí ago mẹ́ta.

Bẹ́ẹ̀ni, mo máa ń fẹ́ràn àti máa wo wíwo ìràwọ̀ lálaalẹ́, bí ìràwọ̀ ṣe máa ń já wálẹ̀ láti àwọsánmọ́ sílẹ̀ lẹ́ ni alẹ́. Mo máa ń fẹ́ràn láti máa wò, mo dẹ̀ máa ń sọ àwọn nǹkan tó bá wà lọ́kàn mi kí ó lè wá sí ìmúṣẹ.